Ẹ ní ìdáhùn sí ìbéèrè yìí. Mí le sọ pé bóyá mi fẹ́ràn pé kí èèyàn máa jiyàn náà lọ títí púpọ̀ bẹ́ẹ̀ náà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé èmi àti ẹni náà tá a jọ ń sọ̀rọ̀ tí ó sì ní pàtó ọ̀rọ̀ kan tí à ń sọ tí a sì fẹ́ dá ara wa ní ìmọ̀ràn lórí ẹ̀ tàbí à rí ibi kan mú dúró nínú ọ̀rọ̀ náà tí a méjèèjì náà sì fọwọ́ papọ̀ lórí ẹ̀ ṣì. Ẹ nígbà náà, a lè ṣe, a lè jìyàn díẹ̀ ní fẹ́ẹ́rẹ́fẹ́ láti lè mú òwe àti ìmọ̀ wa papọ̀ jọ pọ̀ ká sì lè dá ara wa ní òye sí lórí ọ̀rọ̀ náà tí a sì ń sọ.

Tí mi lè rántí ṣì, màá sọ pé ó ti ṣe díẹ̀ náà tí mi lọ sí ibi orin gbẹ̀yìn náà ó ti, ó ti ṣe díẹ̀ lóòótọ́. Èyí tí mi lè rántí tó sì wá si okan mi ni èyí tí mi lọ ní oṣù kéré, oṣù méjì sẹ́yìn ní oṣù Dìsẹ́mbà fún ibi orin fún òde ayẹyẹ ọjọ́ ìbí ọ̀kan àwọn ọ̀rẹ́ mi. Ohun náà mi lè rántí gbẹ̀yìn pé tí mo lọ sí ibi orin gbẹ̀yìn.

Ní ìdáhùn sí ìbéèrè rẹ, máa sọ pé ó ti, ó ti ṣe díẹ̀ náà tí mo rí dókítà agbẹ̀yìn. Eyi tí ó súnmọ́ ju tí mo le rántí náà ni oṣù mẹ́fà sẹ́yìn. E yi ta máa ń ṣe àyẹ̀wò ní ilé ìwòsàn ọdọọdún ta máa ń ṣe ní ibi iṣẹ́ wa. Igba náà ni mo lè rántí pé ó kẹ́yìn tí mo rí dókítà agbẹ̀yìn. Ni oṣù kẹ, oṣù kẹjọ ọdún August náà mo rí, mo lè sọ pé mo rí dókítà agbẹ̀yìn fún àyẹ̀wò.

Ehn, ah lóòótọ́ ni kò sí bí èèyàn ṣe máa ní ímélì tí ò ní máa gba àwọn ímélì àìwúlò púpọ̀ náà ni. Gbogbo ímélì náà ló máa ń gba ímélì àìwúlò púpọ̀. Kò sì ìyàtọ̀ náà láàárín àwọn ímélì tí wọ́n máa ń gba, ímélì àìwúlò púpọ̀ yẹn pẹ̀lú ímélì titẹ̀mí náà. Ẹ̀ ọjọ̀ojúmọ́ náà ni mo màá ń gba àwọn ímélì àìwúlò yìí t wọ́n sì máa ń lọ sí orí fóldà tí wọ́n pé ní spam. Orí fóldà spam yìí náà ni àwọn ímélì àìwúlò yìí máa ń lọ. Mo ṣì máa, mo ṣì máa delete gbogbo ẹ̀ náà ní ojoojúmọ́, ni kó lè má máa pọ̀ l'ápọ̀jù sí orí ímélì mi. Lójojúmọ́ náà mo máa ń delete àwọn ímélì àìwúlò yìí kúrò lórí spam tó bá wà.

Eh, ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí náà ń ṣe ǹkan tó lọ tití náà púpọ̀ bẹ́ẹ̀ náà. Nítorí ìparí ọ̀sẹ̀ náà ni màá n ráyè fi sinmi nílé fún iṣẹ́ a ti ṣe lọ ní ọ̀sẹ̀ náà. Ìgbà náà dẹ ni isi màá n fi ráyè ṣe àwọn ǹkan díẹ̀díẹ̀. Ìsẹ́ ilé díẹ̀díẹ̀ ti n raye tí mi ráyè ṣe ní àárín ọ̀sẹ̀ bíi rú ká fọṣọ àbí ká tún gbogbo inú ilé ṣe ká gbọn gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀ náà, gbogbo irú iṣẹ́ ilé díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ náà. À, ìparí ọ̀sẹ̀ náà ni màá ráyè fi ṣe gbogbo àwọn ǹkan bẹ́ẹ̀ náà. Torí náà, eh, ètò mi fún ìparí ọ̀sẹ̀ náà o ju pé kí n wá n lé náà kí n wá lé, kí n si sinmi, kí n ṣi ṣe àwọn iṣẹ́ ilé díẹ̀díẹ̀ tí mi ò tíì ráyè ṣe láti, ẹ, ẹ, láti gbogbo àárín ọ̀sẹ̀.

Ẹ ní àsìkò yìí tí mi wà yìí, mi sì kọ́ bọ́ ṣe ń wẹ̀nu omi. Ṣùgbọ́n ó wà nínú ara àwọn ǹkan tí mo fi ọkàn sí pé màá kọ́ nínú ọdún tàwà yìí. Ṣùgbọ́n ní àkókò yìí bí mo ṣe wà yìí, ẹ kò mí tí ì bẹ̀ sì ń kọ́ bó ṣe ń wẹ̀nu omi torí náà mi tí mọ bó ṣe ń wẹ̀nu omi ní ìgbà yìí. Ṣùgbọ́n ó wà nínú àwọn ǹkan tí mo fi ọkàn sí pé mo fẹ́ kọ́ náà ní ọjọ́ iwájú yìí.

Eh, nítorí èmi bí mi ṣe jẹ́, mi féràn láti máa gbọ́ ètò, ẹ́, ó ní àwọn oríṣìíríṣìí ètò tí mi féràn láti máa gbọ́ lórí ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́. Torí náà tí ń bá wà nínú ọkọ̀, ẹ́, mo màá n sábà fi fóònù ọ̀wọ́ mi gbọ́ àwọn ètò oríṣìíríṣìí lórí ẹ́ẹ́, ẹ́ẹ́, ẹ́ẹ́, lórí ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ yìí. Ẹ̀, òun náà máa sábà lọ̀ nínú ọkọ̀, tí bá ti wà nu ọkọ̀, ẹ́, ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ yìí náà máa fi gbọ́ àwọn ètò oríṣìíríṣìí ní inú ọkọ̀.

Eh, nítorí pé bí mi ṣe ní jẹ́ òṣìṣẹ́, mo dẹ̀ sí màá, mo de màá ní iṣẹ́ púpọ̀ ní àárín ọ̀sẹ̀. Ohun lo fi jẹ́ pé ní ìparí ọ̀sẹ̀ nani ń máa ráyè fi bá àwọn- fi bá àwọn ẹbí míì na se- ṣeré àti pé ká fi bá rawa sọ̀rọ̀ ka dè fi sinmi náà fún gbogbo iṣẹ́ àti gbogbo ijáde àárín ọ̀sẹ̀ di ìparí ọ̀sẹ̀. Eh, eh, ìparí ọ̀sẹ̀ náà làá fi máa ráyè ṣe gbogbo nǹkan tí a jọ bá fẹ́ fi ṣe papọ̀.

Níí àsìkò tí mi wà, tí mi wà níìsín, mi ní ètò kankan láti sún íṣẹ́ mi sí ìlú mi àbí láti fún arara mi kó lọ sí ìlú mi ní àsìkò tí mọ wa yìí. Ṣùgbọ́n tí àǹfààní ẹ̀ bá wáyé fún mi, mi ò lè sọ bóyá màá ṣe, màá ṣé àbí mo ní ṣe. Ṣùgbọ́n ní àsìkò tí mo wà yìí ìsín, mi, mí ní ètò pàtó kankan láti sún iṣẹ́ mi lọ sí ìlú mi.

Ẹ ni fún, ẹ̀mí fúnra mi, mi kì í mu àwọn ohun mímu purotẹ́ẹ̀nì, kò ṣe nǹkan tí mi fẹ́ràn, torí èmi fúnra mi, mi fẹ́ràn pé tí n bá fẹ́ jẹ purotẹ́ẹ̀nì sí ara mi, má, ó má wù mí kí n jẹ láti ara àwọn ẹran bí i edìyẹ, ẹyin, ẹran màlúù àti nnkankan bẹ́yẹ̀n. Mi fẹ́ràn láti máa jẹ fún purotẹ́ẹ̀nì tèmi, ṣùgbọ́n àwọn ohun mímu purotẹ́ẹ̀nì tí àwọn èèyàn máa ń mu yen, emi ò nífẹ̀ẹ́ sì, torí náà mi dẹ̀, torí náà mi dẹ̀ kì í mu rárá, mi dẹ̀ ṣe ni lọ́wọ́ torí náà.

Nítorí bí iṣẹ́ mi ṣe rí, mi ò kí ń sábà sùn ní ọ̀sán. Ṣùgbọ́n, ní ẹ̀kankan náà bí irú àwọn ìparí ọ̀sẹ̀ yẹ́n tí kò sì sí iṣẹ́ fún mi láti ṣe ní àsìkò ọ̀sán yẹn, mo máa ń sábà sùnrun díẹ̀ náà ní ọ̀sán nígbà náà. Ṣùgbọ́n, ní àsìkò àárín ọ̀sẹ̀ tí iṣẹ́ má ń pọ̀ nílẹ̀ fún mi, mi ò ráyè láti sùn lọ́sàn ní gbogbo ìgbà náà. Ṣùgbọ́n, ní àwọn àsìkò tó ń ṣe àsìkò iṣẹ́ tí ó sì jẹ́ pé mi wà nílé, ẹ́, irú àwọn ìgbà náà ni mo máa ń ráyè sùn ní ọ̀sán.

Tí mo bá fẹ́ ra nǹkan, màá sábà lọ sí àwọn ọjà àdúgbò tàbí kí n lọ sí àwọn ilé ọjà ńlá tó wà ládùgbò, ìyẹn supermarket láti lọ ra nǹkan tí mo bá fẹ́ rà. Ìgbà mìíràn, mí lè ya ọjà tí mo bá ń bọ̀ láti ibiṣẹ́ lọ kí n lè ra nǹkan tí mo bá fẹ́ rà àbí mi tún lè ya kọná àwọn ilé ọjà ńlá yìí náà tó wà ní ọ̀nà ibiṣẹ́ mi láti ra nǹkan tí mo bá fẹ́ rà dání wá sílé.

Ní ìdáhùn sí ìbéèrè yìí, ẹ́n, bẹ́ẹ̀ni lóòótọ́ ni orí máa ń fọ́ mi ní ẹẹ́kànkan, tí eléèdè sì máa ń wáyé ní àwọn ìgbà tí n bá ráyè sinmi dáadáa lẹ́yìn gbogbo iṣẹ́ tí mi ti ṣe àbí àwọn ìgbà mi tí n bá ráyè sun oorun dáadáa náà ní alẹ́ kí n tó jinni ọjọ́ kejì. Àwọn eleyii náà ló máa ń fa kí orí máa fọ́ mi ní ẹẹ́kànkan yìí. Ṣùgbọ́n, èmi náà máa ń rí dájú pé mi ní ìsinmi tó yẹ àti tó tọ́, mo dè sì máa ń rí dájú náà pé mí rí oorun náà sun dáadáa láti lè máa ní ìlera tó péye àti pé láti lè mọ pé kí má má ní àwọn orí fífọ̀ yìí ní ìgbàkígbà.

Bẹ́ẹ̀ni, lóòótọ́ ni máa ń ṣe ìdúnadúrà te bá fẹ́ ra ọjà ní, ẹ, àwọn ọjà ńlá, ọjà tí n ba fẹ́ ra nǹkan ní ọjà tí n bá lọ sí, ẹ, fún èmi àti ẹni tí mo fẹ́ ra nǹkan lọ́wo e, láàrín èmi àti ẹniti mo fẹ́ ra nǹkan lọ́wo ẹ̀, ẹ, máa ń ṣe ìdúnadúrà láti lè mú owó iye, owó iye nǹkan tí mo fẹ́ rà yìí wá sílẹ̀, ẹ, máa ń ṣe dàda náà tí n bá ti lọ sí ọjà láti lọ ra nǹkan, ẹ, bẹ́ẹ̀ni.